Ohun ọ̀ṣọ́, lọ́wọ́ lásìkò yìí náà èmi kìi nwọ ohun ọ̀ṣọ́, bó tí è jé pé mo nífẹ̀ẹ́ sí ohun ọ̀ṣọ́ àmọ́o un tí ni agbára àti máa rà ni ò jẹ́ kíun ti ni ohun ọ̀ṣọ́ lásìkò yìí. Bẹ́ẹ̀ sì ni, ohun ọ̀ṣọ́ jẹ́ nǹkan tí ó dára fún ara, ó jẹ́ ohun tí máa ń gbé ẹwà ara yọ, ó jẹ́ ohun tí máa ń mú yàn yọ láàrin, àwọn akẹgbẹ́ àti àwọn ènìyàn gẹ́gẹ́ bí ẹni aláponle àti ẹni abiyi láwùjọ. Ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì kí ènìyàn máa lo ohun ọ̀ṣọ́ ṣùgbọ́n bákan náà kìí ṣe nǹkan tí ó dáa kí ènìyàn máa lo lá lójú àbí ní àlọ́, ọ̀nà ìṣe, ẹ́, ọ̀nà ìná apa àbí ìnákùná. Nítorí pé tí ènìyàn bá ń ṣe ní ìṣe ìṣe arìmi àwọn ẹni tí òní tí nbá ń ríyàn gbogbogbà inú wọn o máa bàjẹ́, wọ́n sì máa wòra wọn bí ẹni tí kò mọ̀ọ́ṣẹ̀, kò sì ṣe nǹkan tí ó dára tó bójú mu rara. Nítorí náà ni ó se yẹ́ kí ènìyàn máa ṣe nǹkan ní ìwọ̀ntúnwọ̀nsì.